Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń múra ṣiṣẹ́ ju gbogbo wọn lọ. Mo sì máa ń jẹ́ kó jẹ́ wípé èmi ni mo máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́, èmi ni mo sì máa ń kẹ́yìn kúrò. Èmi ni mo máa ń ṣiṣẹ́ ju gbogbo wa lọ. Mo sì máa ń jẹ́ kó jẹ́ wípé iṣẹ́ mi dáa ju gbogbo ti àwọn àyòkù lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun lẹ́kọ̀ọ̀kan agaga ìgbà tí mo bá wà ní bóyánú hall, àbí mo fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀, tó jẹ́ wí pé ohun mi lásán, o lè ṣòro àti gbọ́ fún ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Ìgbà yìí ni mo máa ń jábá lo ẹ̀rọ ìrànwọ́ ohun.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni wípẹ́ tí mbá ti múra tán, mo máa ń kọ́kọ́ rin ìrìn ìṣẹ́jú mẹ́wàá láti ilé mi sí junction àdúgbò mi, tí mbá ti dé junction àdúgbò mi yìí, màá wá gbé ọ̀kadà tàbí kí n wọ mọ́tò tí yóò gbé mi láti junction yìí tí yóò gbé mi dé ibi iṣẹ́ mi.

Kí n má parọ́, kí n má jalè. Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn lọ sí ọjà o, torí ríra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ó ti mú ayé rọrùn púpọ̀ púpọ̀. Ó ti sọ ayé dẹ́rọ̀ fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ohunkóhun tí m bá fẹ́ rà, orí íńtánẹ́ẹ̀tì ni màá ti rà. Màá ra online, wọ́n á sì wá gbé bá mi nínú ilé mi àbí ibikíbi tó bá wù mí.